Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayárabíàṣà tuntun? Ẹ̀rọ ayárabíàṣà tuntun jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa lò. Ní ìrékòré náà, mo dè máa lò wọ́n ní ìgbà tí aye rẹ̀ bá ṣẹlẹ̀ fún mi láti lo àwọn elé yìí. À nígbà tí ó bá bàjẹ́ ni mo máa ra ohun ẹ̀rọ ayárabíàṣà tuntun mi.

Ṣé ó ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ ti gun rí ní oríṣiríṣi ọ̀nà. Nígbà tí mo fẹ́ lọ sí ìlú, ààh, Calabar, ìgbà yiií ni mo gun ọkọ̀ ojú omi. Ó dà jẹ ǹkan tí ó dára. Nígbà tí mo wà ní ìlú wa náà, tí a bá fẹ́ péja, ọkọ̀ ojú omi ni a máà ń gbé lọ sí odò náà.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Coffee ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí mi ò kí ń mu. Ǹitori pé ó jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Látí máa mu coffee ní ibi iṣẹ́ kì í ṣe ǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe nítorí pé coffee jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí ènìyàn sun. Ìdí nìyí tó je pé mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́?

Ṣé o mọ bí a ti ń péja? Bí a ti ń péja jẹ́ nǹkan tí mo mọ̀ ọ́n ṣe gidigidi óò dẹ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Nígbà tí mo wà ní ìlú wa lọ́hùn-ní abúlé, ìgbayii ni mo kọ́ bí a ti ń péja. Ó dẹ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà àti ó tẹ́ dára gidigidi.

Ṣé o máa kọ lẹ́tà fún àwọn ènìyàn? Láti máa kọ lẹ́tà fún àwọn ènìyàn dé, ó jẹ́ nǹkan tí ó dára tí ó dọ̀ṣẹ̀ pàtàkì, ó de je nǹkan tí omu nù mí dùn nàá, à, nítorí wípé, à, nígbà tí wọ́n wùn mí láti ṣe iro ọkan mi fún àwọn ènìyàn, báyìí ni mo máa kọ lẹ́tà fún wọn, tí eleyi deje ǹkan tí ó dára náà.

Ṣé o ní ìwà tí ó dára nígbà tí o bá jẹun? Nígbà tí mo bá jẹun, mo ní ìwà tí ó dára, torí pé e díje nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí mo bá ń jẹun, mo máa rí dájú pé mi ò kí ń sọ̀rọ̀, mi ò kí ń pariwo, mi ò dẹ̀ kí ń jà. Àwọn yìí ni ìwà tí ó dára tí mo ní nígbà tí mo bá ń jẹun na lọ́wọ́. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára ná.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn ni ìmọ́lẹ̀, ah, òwúrọ̀. Nítorí pé ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń ṣàráloore ná. Ìdí tí mo fi fẹ́ràn ni, òdẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ohun tí iná òdẹ̀ máa ń dùn sí lóore kóòre ná ni pé ó máa ń ṣàráloore.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí náà ní ọ̀nà ṣọtọ́ àti ní ọ̀nà tí ó dẹ̀ ye. Gbogbo ẹní bá tí ènìyàn bá ṣe ìdúnàádúrà ni nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ ni tí ó dá máa ń mú inú mi dùn gidi gidi. Ìdí nì yan tí mo fi máa ń ṣe e lé yìí dáadáa.

Báwo ni o ṣe máa really lo àkókò nígbà tí o bá wà nínú ilé? Látí máa lo àkókò jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ṣe eléyìí náà ní ọ̀ná tí ó tọ́ àti ní ọ̀ná tí ó yẹ nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe àkọsílẹ̀ àwọn nǹkan. Àwọn eléyìí mo máa ń ṣe- tí mo rí àkókò tí ó dára jù nínú ilé.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣepọ̀? Láti má ṣe wádìí àwọn alábàáṣepọ̀, ó dá dúró lórí àwọn nǹkan kan tí ó bá ṣẹlẹ̀. Boya ní ibi iṣẹ́ tàbí ní ibòmíràn, máa rí dá pé mo ṣèwádìí àwọn ènìyàn wọ̀nyí. Nitoripe eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti ṣe àti láti ri daju pe gbogbo àwọn nkan ti mọ́ ń ṣè tẹ̀síwájú.

Ìgbà mélòó ni o máa ń wọ ojú àwòrán lójoojúmọ́? Ojú àwòrán ni mo ti máa ń ṣe àwọn iṣẹ́ tí mo máa ń ṣe láti ibi iṣẹ́, nítorí pé lápútọ̀pù oun ni mo máa ń lò fun àwọn kọ̀m̀pútà, mọ́ dè máa ń wọ ojú àwòrán fún wákàtí bii mẹ́fà sí méje nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ kan. O dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò tí mo máa ń sùn gẹ́gẹ́ bí ènìyàn, òun ni àkókò ìyẹn ní dédé agogo mẹ́sàn-án ní alẹ́. Ìgbà yii ni mo máa ń lọ sùn. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì náà. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó tún máa ń mú inú mi dùn nígbà tí mo bá ṣe é.

Ṣé o mọ pa òwò pamọ́? Láti máa ń pa òwò pamọ́ jẹ́ nǹkan tó dára, mo dẹ̀ máa ń ṣe èlé yìí ní oríṣiríṣi ọ̀nà. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe. Ìdí nìyí tí mo fi máa ń ṣe iru àwọn eléyìí ni gbogbo ìgbà náà. Mo dẹ̀ máa ń pa àwọn owó yìí pamọ́ láti dájú pé mo rí owó tí mo lè lò fún ọjọ́ iwájú náà.

Ṣé nígbà wo ni o máa ń gẹrun rẹ? Látí máa gẹrun mí jẹ́ ǹkan tí ó dára, mọ dé máa ń ṣe elé yii ní ìgbà tí ó dára lọ́pọ̀lọpọ̀ àti ìgbà tí ó de maa múnú mí dùn náà. Nítorí pé elé yii je ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ìdí nìyẹn tí mo fi maa gẹrun mi ní ìgbà méjì ní oṣù kan.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè French. Èdè French jẹ́ èdè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ yà kí ènìyàn mọ̀. Èdè yìí jẹ́ eniyan èdè kan tí tí ń bá kọ́ ọ, ó máa jẹ́ kí n dára pọ̀ mọ́ àwọn ènìyàn ní òkè òkun láti ṣiṣẹ́ àti láti ṣe àwọn ǹkan kan tí ó tun ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Iyàrá wo nínú ilé rẹ̀ ni ó fẹ́ràn jù iyára, tí maa n fẹ́ràn jù nínú ilé mi ni iyàrá, ìyẹn iyàrá ibùsùn mi. Iyàrá ibi tí mo n sùn si jẹ́ iyàrá tí ó dára tí o dè máa ń dunsi nígbà tí mo bá sùn sínú rẹ̀. Ó jẹ́ ibìkan tí ó tutù tí mo dè máa ń lò ní òrèkóòrè láti ṣe àṣàyẹ̀wò àwọn ǹkan kan náà.

Ṣé o fẹ́ràn ìrìn ọ̀kẹ́? Láti rìn ọ̀kẹ́ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti ṣè nítorí pé ó jẹ́ ǹkan tí máa ń mú inú mí dùn náà mo dẹ̀ fẹ́ràn eleèyí gidi gidi gan. Ìdí nìyẹn tó jẹ́ wípé láti rín ọ̀kẹ́ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti ṣè, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà inú mi dẹ̀ máa ń dùn sí.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀? Ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ kan tí inu dùn, ó dẹ̀ máa rẹdà yín pé mo máa ń ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ̀ ati ní ọ̀nà tó yẹ. Mo máa ń ṣe àjọyọ̀ yí pẹ̀lú àwọn ọ̀rẹ́, pẹ̀lú àwọn ènìyàn tí o bá wà ní àyíká mi náà tí ó dẹ̀ máa múnu mi dùn gidigidi.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream jẹ́ adùn kan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì, òun ni adùn vanilla. Adùn vanilla jẹ́ adùn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ dùn. Àwọn adùn yìí ni mo fẹ́ràn nínú ice-cream nígbà tí n bá lọ ice-cream nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ. Kí ènìyàn máa mu.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ẹ̀tọ́ bẹ́fà ìparí ọ̀sẹ̀ ni pé mo ní àwọn ibì kan tí mò ń fẹ́ lọ fún láti lọ ṣe ìgbádùn níbẹ̀ àti láti lọ ṣeré níbẹ̀. Àwọn ẹlẹ́yìí dẹ jẹ́ ibi kọ̀ọ̀kan tí wọ́n tun ṣe pàtàkì fún mi náà. Gẹ́gẹ́ bí ènìyàn, inú mi dẹ ń dùn wípé mo máa lọ sí ibẹ̀ ní ìparí ọ̀sẹ̀.

Ṣé o rọrùn fún ọ nígbà tí láti darí àwọn ènìyàn? Nígbà tí àwọn ènìyàn bá ṣe nǹkan tí ó dára nígbà tí wọ́n bá ṣẹ̀ mí láti dáríjì wọ́n kí wọ́n ṣe nǹkan tí wọn lè rà fún mi ni toripe mo maá ṣe léye ní ọ̀nà tiotọ̀ àti ní ọ̀nà tí ó yẹ náà lá lài ṣi àní àní ní orí rẹ̀ náà tí ó sì jẹ́ nǹkan tó dára náà ṣi.

Kọ́kọ́ ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Kọ́kọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ràn nígbà èwe ni ìgbà tí, à, mo wà ní kékeré yẹn. Nígbà yẹn ni mo mọ̀ pé a ti ń pẹja. Bí a ti ń pẹja jẹ́ ẹ̀kọ́ kan tí ó, ó mọ́ mi nu ìdun wípé mo mọ̀. Ó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà nìdí nìyẹn tí mo fi fẹ́ràn àwọn ilé-ìwé.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tio pàtàkì, nítorí pé mo máa ń lo orí òpó ayélujára, àwọn social media lọ́pọ̀lọpọ̀ láti dáyé pé mo ṣẹ́ ipolo ọjà kí àwọn ènìyàn kí wọ́n lè mo gbógbo àwọn nǹkan tí mò ń tà. Eleyi dẹ̀ jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ̀ tún ṣe pàtàkì, tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe ní orekore náà.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá mú ẹ̀mú? Nígbà tí mo bá mú ohun mimú, mi ò kí ń lo, mi ò kí ń lo ọ̀pá ìfámọ́ra nítorí pé eleyii kí ń ṣe ìlànà kí n lè ṣe ìwà tí ó dára mọ́. Ó dá yé pé mí ó kí ń mú ẹ̀mú pa ara àbí mú ju nǹkan tí àgbára mi bá gbé lọ. Ídì nìyẹn tí mo kì máa fi ń lo ọ̀pá ìfámọ́ra.

Ṣé o wọ aṣọ àkọ́rọ́yọ̀rí níbi iṣẹ́? Aṣọ àkọ́rọ́yọ̀rí níbi iṣẹ́ jẹ́ aṣọ kan tí ó dára. Lọpọ̀lọpọ̀ mo dẹ̀ máa ń wọ eléyìí ní gbogbo ìgbà náà tí aye rẹ̀ bá ṣí sílẹ̀. Nígbà tó bá wù mí láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mi ò de fẹ́ lo aṣọ ilé, báyìí ni màá ń lo aṣọ àkọ́rọ̀yọ̀rí níbi iṣẹ́.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibìkan tí mo fẹ́ràn, mo dè máa ń lọ sí ilé ìjọsìn dáradára, nítorí pé nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn máa ṣe ni ìdí nìyẹn ti ó jẹ pé màá lọ sí ilé ìjọsìn, ó dè jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ọjọ́ ìsinmi ní gbogbo ìgbà náà.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó dára, ó jẹ́ ọ̀dẹ̀ ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyẹn tó yẹ ke fi máa kọ́ a mo fi máa wọ àwọn eléyìí oya nígbà tí ó bá wù mí láti lọ sí ibì kan. Mo máa ń wọ ẹlẹ́yìí sí ara nítorí pé mo máa ń fún èèyàn ní ẹwà.

Ìgbónájẹ́ jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìtànà jẹ̀jẹ̀ amọ́jútútù. Ní mo fẹ́ràn amọ́lútútù yì jẹ́ ìtànà jẹ̀jẹ̀ kan tí ó dára tí àwọn oyìnbó dé mo sí air conditioner. Air condition. Air condition jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nìtorí pé ó máa ń mú lé tutù ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ná, eléèyí dè jẹ́ nǹkan tí inú mi máa dùn sí lóòrèkóò rẹ.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà jẹ́ ǹkan tí mi ò kí ń ṣe, nítorí pé mo jẹ́ ènìyàn tó ní àpọ̀n. Nípa idi eyìí mi ò fẹ́ jẹ́ kí ènìyàn sọ̀rọ̀ sí mi àbí kí wọ́n rí mi fin ìdí nìyẹn to yẹ́ pé mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà náà.

Àkókò náà, kí ni mo máa ń ṣe nígbà tí ò bá dúró dé nìkan? Nígbà tí mo bá dúró dé nìkan, mo máa rí dájú pé mo fi ọkàn balẹ̀. Ìfọkànbalẹ̀ àti ìrẹ̀lẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe lé. Ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, mi ò kí n máa fi ọkàn balẹ̀, mi ò ní kí ń ṣe, mi ò kí ń kánjú. Náà eléyìí dẹ̀ tún jẹ́ nǹkan tó dáa.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ̀ àwọn nǹkan tó wà nínú àpò owó mi pọ̀ díẹ̀. Láàkọ́kọ́, mo fẹ́ràn láti máa fi owó sí àpò owó mi nítorí pé éléyì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ìyẹn lálàkọ́kọ́. Ẹlẹ́ẹ̀keji, mo fẹ́ràn láti máa fi káàdì ìfẹ́ sí àpò owó mi náà nítorí pé éléyì tu jẹ́ nǹkan tí ó tú dára.

Ṣé o ní ètò ààbò kọ̀mpútà? Ètò ààbò kọ̀mpútà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì mọ̀ de ní eleyìí ri, gege bí ènìyàn nítorí pé ǹkan tí mo fẹ́ràn láti máa lò ni ètò ààbò kọ̀mpútà yìí ni mo máa ń lò ní òrekoore láti ri daju pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ gidigidi náà tí ó de dára sí.

Ṣé o mọ ọ kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Látí kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe èléyìí ní gbogbo ìgbà náà nítorí pé ǹkan tí ó ṣe pàtàkì ni. Látí rí dájú pé mo kọ àwọn ìmọ̀ tuntun àti àwọn ìmọ̀, látí rí dájú pé iṣẹ́ mi ń tẹ̀síwájú, mo máa ń kọ àwọn eléyìí ní orí Íńtánẹ́ẹ̀tì náà tó lè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí o ṣe pàtàkì. Mòdẹ́ máa n ṣe èlé yìí dáradára náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ̀, nítorí pé èlé yii jẹ́ ǹkan tí ó dára, tí ó dẹ̀ yẹ̀ kí ènìyàn máa ṣe nígbà mí tí ayè rẹ̀ bá ṣí sílẹ̀. Ídí nìyi to jẹ́ pe mo fì máa n ṣe àwọn èlé yìí láti ri dáju pé ara mi dára sí i.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi gẹ́gẹ́ bí ènìyàn ni oṣù kẹsàn-án ọdún, tí ó dè jẹ́ oṣù September. Oṣù yìí jẹ́ oṣù kan tí o dara lọ́pọ̀lọpọ̀ tí ó dà máa mú inu mi dùn, nítorí pé ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún fún mi, ó dè jẹ́ ọdún ayọ̀ tí ó máa mú inu mi dùn gidigidi náà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ ẹ̀rọ kan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń lo eleyìí, lóòrèkóòrè náà látiri daju pé mọ gbọ́ gbogbo àwọn nǹkan tí ènìyàn ń sọ. Boyá nígbà tí mo bá wà ní àárín àwọn ènìyàn tí ó pọ̀ gidigidi, ìgbà yìí ni mo máa ń lo àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí ní ìgbà yẹn náà sẹ́yìn.

Ṣé o kò mọ ìpàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn títà mi jẹ́ ǹkan tí ó ṣe wà láìsí mi. Nígbà mìíràn tí ọjà bá wà dáradára, mo máa ń pàdé rẹ̀. Nígbà mìíràn tí ọjà bá sí, mi ò kí ń pàdé rẹ̀ mọ́. Ní òrékòrè tí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máà ń pàdé àwọn eléyì tó dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sími gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́, o máa ṣètò èleyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé èleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ri dájú pé mo máa ń ṣètò ẹ ní dáradára láti ri dájú pé gbogbo àwọn ǹkan tí mọ ń ṣe tẹ̀síwájú síi náà.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn ni omi. Omi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dè yẹ kí ènìyàn máa mú ní òrékòrè náà. Ìdí nìyí tó fàá ní gbogbo ìgbà nígbà tí mo bá níro láti ṣe àwọn nǹkankan àbí nígbà tí mo bá jẹun, tí n bá fẹ́ mú mi omi, omi ni mo máa ń mú.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi pọ̀ díẹ̀ lála kọ̀kọ́. Àwọn ìmọ̀ ní orí kọ̀m̀pútà láti ri daju pe gbogbo àwọn nǹkan tẹ̀síwájú àti láti ní ìmọ̀ ní orí àwọn iṣẹ́ àkànṣe ní ibi iṣẹ́ mi náà. Àwọn èléyi ni mo fẹ́ kọ́ lọ́pọ̀lọ́pọ̀.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ nǹkan tó dára, mo de máa ń ṣe eléyii ní ìgbà kú ìgbà náà bọ̀ láti fi ran àwọn ènìyàn lọ́wọ́ àti láti fi ṣe àwọn nnkan kan tí wọ́n tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Eléyii de jẹ́ nǹkan tó dára tí mo máa ń ṣe ní gbogbo ìgbà gidigidi náà ṣi.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Wíwo àrò ìràwọ̀ jẹ́ ǹnkan tó dára. Mo dè máa n wo àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Idi niyen tó jẹ́ wipé nígbà tí m bá fẹ́ ṣe eléyìí, mo màá n ríi dájú pé gbogbo nnkan wà ní déédé. Mo dè máa ń rí i láti jókòó sí ìta láti máa wo ìràwọ̀ gidi.

Ṣé o ní aṣọ wiwẹ́? Aṣọ wiwẹ́ jẹ́ aṣọ kan tí ó dára, mo dẹ̀ ní aṣọ ẹlẹ́yi to le gbe de hàn, òun ni mo máa ń lò nígbàtí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ eyi, óun ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà ti mọ ba fẹ wẹ, aṣọ yii ni mo máà n wọ láti se ìdáàbòbò àrà mi, a nígbà ti èèyàn ba ṣẹlẹ ti o da nu.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Iṣẹ́ ìtagbangbà kì í ṣe nǹkan tí ó burú jáì. Nígbà tí mo bá ní iṣẹ́, tó bá jẹ́ pé iṣẹ́ atàgbaǹgbà nìkan ni iṣẹ́ tí ó wà, mo máa ṣe eléyìí. Lálàíṣe àní-àní ní orí rẹ̀ ni, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn kí ó máa ṣe nígbà mìíràn. Dáradára náà sì.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá ń sùn? Nígbà tí mo bá ń sùn, mo máa ń fi aṣọ ìbora bora. Ó lè jẹ́ nnkan tí mo fẹ́ràn gidigidi gan ti mo dẹ̀ nífẹ̀ẹ́ ṣé. Idi nìyẹn tí mo fi máa ń ṣe eleyii, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ò ṣi yè náà, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára. Ṣé o ní.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Láti ri dájú pé ọjà mi dára jẹ́ nǹkan tó ṣe pàtàkì, wọ́n ò dẹ̀ jẹ́ ǹkan tó máa finú mi dùn. Mo máa rí dájú pé mo pe àwọn oníbàárà tuntun, mo ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe, mo dẹ̀ ṣe àwọn ǹkan kan tí wọ́n tún ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí dẹ́ jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o máa ń di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, ìgbà míì mo máa ń jáde lọ ra àwọn nǹkan tí mo nílò láti rà nínú ọjà. Nítorí pé àwọn eléyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mí ì tó dẹ̀ dára láti máa ṣe. Ídí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí dáradára sí i.

Nígbà wo ni o kẹ́yìn fò? Igbà kẹ́yìn tí mo fò ni ìgbà tí mo lọ sí ìlú Canada ní ọdún méjì tí ó kọjá sẹ́yìn, tí mo lọ ṣe a-ì-ìmọ̀ tuntun lórí bí a ṣe ń tọ́jú àwọn adìẹ dáradára. Èléyii nímọ̀ dẹ́ lọ ṣe ní ìlú Canada. Ó dẹ̀jẹ́ ìgbà kẹ́yìn tí mo fò náà ṣi.

Ibo ni o fẹ́ràn lọ sí ìsinmi? Bí mo bá fẹ́ lọ sí ìsinmi, ibi tí mo fẹ́ràn lọ ni ìlú China. Ìlú China jẹ́ ìlú kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó lè ní àwọn nnkan kan tí ó tó ṣe pàtàkì níbẹ̀. Idi niyen yo jẹ wípé ìlú China ni ibi kan tí mo fẹ́ràn láti lọ, láti lọ sinmi dáradára, tí ó lè jẹ́ ibi kan tí ó dára náà.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà. Wọ́n dẹ̀ máa ń ṣe lérí ní ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí ó yẹ láti rí dájú pé mọ̀ ṣe ìṣótọ̀ tó ọkàn. Mọ̀ dẹ̀ ṣe àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi ní òòrèkóòrè náà. Nígbà díè, ètò ìdárayá mi jẹ́ ǹkan tí ó dára.

Báwo ni- ni ó ṣe máa ń pàrọ̀ okan nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà ti iṣẹ́ bá pọ̀ gan, mo máa ń pàrọ̀ okan mi ní oríṣiríṣi ọ̀nà. Alákọ̀kọ́ láti ri dájú pé gbogbo àwọn nǹkan tí mo ṣe ń tẹ̀síwájú, àti láti ṣe gbogbo àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn, idi ni yen tí mo fi máa ń ṣe àwọn eleyìí ní ọ̀nà tí ó tọ́.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Láti máa rìn ní àlàáfíà jẹ́ ǹkan tí ó dára, mo de n máa ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé nígbà tí èèyàn bá rìn ní àlàáfíà, ó máa ń jẹ́ kí inú dùn, ó de máa ń jẹ́ kí gbogbo ǹkan tẹ̀síwájú náà. Í di nii to je pé nígbà tí mo bá ṣe gbogbo àwọn nǹkan tí mo bá ṣe, mo máa rí dáju pé àlàáfíà jẹ́ ǹkan tí mò ń ṣe ni ọkọkọ dún.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Ilé ìsẹ̀mbáyé jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti lọ, nítorí pé ó jẹ́ ibìkan tí ó dára láti lọ gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ̀ jẹ́ ibìkan tí ó máa ń fi inú mi dùn. Náà, ìdí nìyẹn tó jẹ́ pé lóòrèkóòrè nígbà tí ó bá wù mí láti ṣe lè, mo máa ń ṣe ní ọkàn kan, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára láti ṣe náà ni.

Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mo máa ń gbọ́ ni orin. Orin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ídí nìyẹn tó jẹ́ pé nígbà tí mo bá wà nínú ọkọ̀, orin jẹ́ nǹkan tí ó ye pé mo fẹ́ràn láti máa gbọ́. Ó dà jẹ́ nǹkan tí ó dára láti máa gbọ́ náà. Ídí nìyẹn tó jẹ́ pé orin ni mo máa ń gbọ́ ní gbogbo igba tí mo bá wà nínú ọkọ̀.

Báwo ni ose máa ń kọjú àwọn i-i àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ jẹ́ ìgbà kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ mo dẹ máa ń kojú àwọn ẹlẹ́yìí ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó dẹ́yẹ náà. Eleyìí dẹ jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn gidigidi nítorí pé mo parí iṣẹ́ náà tán.

Báwo ni o ṣe ma ń ṣe ìdọ́gba láàrin iṣẹ́ àti ìgbésí ayé? Ìdọ́gba láàrin iṣẹ́ àti ìgbésí ayé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ ma ń ṣe lẹ́yì ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nítorí wípé mo ma ń ṣiṣẹ́ ní àsìkò, mo dẹ ma ń rí pé mo ṣe àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó dára tí ó dẹ tún ṣe pàtàkì náà.

Ṣé o ní àwòrán lára? Lati ní àwòrán lára jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe. Ìdí nìyẹn tí mi ò fi ní àwòrán lára, ó dẹ̀ jẹ́ ǹkan tí kò fi bẹ́ẹ̀ dára náà kí ènìyàn kí ó máa ṣe nítorí wípé kín ṣe ǹkan tí ó dára kí ọmọlúàbí máa ṣe ní gbogbo ìgbà tí ó bá ṣe àwọn eléyìí náà ṣi dára.

Ṣé o máa ń ṣe ìmúdójúiwọ̀n sọftware rẹ? Ìmúdójúìwọ̀n sọftware jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Sẹ̀mi gege bí ènìyàn, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ ná. Nígbà tí mo bá ní sọftware, mo máa rí dájú pé mo ṣe ìmúdójúìwọ̀n àwọn sọftware wọ̀nyí dáradára láti rí dájú pé gbogbo nǹkan tó wà ní orí rẹ̀ tẹ̀síwájú sí i.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Oúnjẹ kan tí mo mọ̀ bí a ti ń sè dáadáa òun ni àh ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà. Ìdí nìyí tó jẹ́ pé àwọn oúnjẹ yìí jẹ́ oúnjẹ kan tí ó dára gidi gidi.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi pọ̀ díẹ̀. Lálá, kọ́kọ́ àwọn ohun èlò kọ̀m̀pútà iná mọ̀nàmọ́ná, àwọn irinṣẹ́ àti àwọn ǹkan kan bí ìwé tí mo máa ń lò. Àwọn èléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ náà ṣi.

Nígbà wo ni ò kẹ́yìǹ kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Leyin igba kẹ́yìn ti mọ̀ ko nǹkan tuntun ní ibi iṣẹ́ ní oṣù tí ó kọjá. Nígbà yìí ni olùdarí ilé iṣẹ́ rán mi lọ sí ìlú. Ilé iṣẹ́ mi láti lọ kọ́ àwọn ìmọ̀ tuntun nípa láti ri dáju pé àwọn iṣẹ́ tẹ̀síwájú ọ̀dẹ̀ je igbà kẹ́yìn ti mọ́ ko ǹnkan tuntun ní orí iṣẹ́ mi náà ṣe.

Ṣe o ni àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì mọ̀dẹ̀ ní elé yìí lọ́pọ̀lọpọ̀ ná. Ìlẹ̀kùn ọ jẹ́ ǹkan tí ó dára a tí ó leè jẹ́ kí ènìyàn kí ọ ní náà. Nípa ìdí èyí, mo ní àgbàlá ọjọ́ sí ẹ̀yìnkúnlẹ̀ mi tí ó jẹ́ wípé ibi tí mo máa ń jókòó sí ní ìrọ̀lẹ́ láti gba atẹ́gùn sára a tí láti pa ìtàn fún àwọn àbúrò mi náà tí ó wà nílé.

Báwo ni o ṣe máa ń ṣe, ó sà ní wọ́n ní bó ṣe máa ń a dáàbò bo ààyè kókó rẹ lórí íńtánẹ́ẹ̀tì. Ààyè ìgbàkan mi ní orí íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń dáàbò bo eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà nítorí pé eléyìí jẹ́ ǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọ̀kan kan àti láti dáa gbé gbogbo àwọn nǹkan tí mo ń ṣẹ̀ tẹ̀síwájú sí.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀. Tí inú eeyan máa ń dun lóore kóore nígbà tí eeyan bá ṣe léyé. Àjọ̀dún yìí ni àjọ̀dún kan tí ó dára, nítorí pé nígbà tí mo bá ṣe léyé, ó jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí inú mi dùn, láti kí gbogbo àwọn nǹkan tí mo ṣe tẹ̀síwájú ní ọ̀nà tí ó dára náà.

Ṣe o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, nítorí pé ẹ̀rọ yìí ni mò máa ń lò láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀, láti fi gbìmọ̀ ohùn tí ó dára, àti láti fi ṣe àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn ẹ̀rọ yìí jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n tí yóò dẹ̀ ṣe pàtàkì lé fún ènìyàn náà.

Ṣé owó tí ò ń gbà dára to? Owó tí mò ń gbà jẹ́ owó kan tí ó dára. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń fi nùn mi dùn náà. Mo dẹ̀ máa ń ṣe èléyii ní ọ̀nà tí ó tọ àti ní ọ̀nà tí ó yẹ. Nípa ìdí èyí, owó tí mò ń gbà jẹ́ owó kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ to mi láti ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe fún ara mi náà.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò, nítorí pé eléyìí ni mo fi máa ń ṣe àṣàbà nínú àwọn iṣẹ́ tí mo máa ń ṣe ní ojoojúmọ́. Eléyìí lè jẹ́ ǹkan tí kò ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn ìdí nìyẹn tí pé nígbà tí mo bá ṣe ǹkan, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi ṣe wọ́n.

Kí ni ọmọ ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nígbà tí òjò bá ń rọ̀, mo màá ń wà nínú ilé ni nítorí pé mo jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn òjò. Ìdí nìyẹn tó jẹ pé nígbà tí òjò bá ń rọ̀, màá ń wà nínú ilé láti ṣe àwọn iṣẹ́ tí ó tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn eleyii ni mo dẹ máa n ṣe ní óòrèkóòrè náà láti ri pe gbogbo ǹkan ń tẹ̀síwájú ní ọ̀nà tí ó dára sí i.

Bawo ni ẹ máa ń fi kókó ọ̀rọ̀ sí? Kókó ọ̀rọ̀ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń fi wọn sí ibi tí ó dára náà. Nítori pé eléyi jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyi dè jẹ́ ǹnkan tí ó dára náà. Maa dà máa fi kókọ̀rọ̀ mi sí àpọ̀ ọwọ́ mi nítorí pé ibí báyìí ni mo fẹ́ràn láti máa fi síná.

Báwo ni a ṣe ma ń tọrọ àforíjì láti máa tọrọ àforíjì jẹ́ n'ǹka tó ṣe pàtàkì a dè ma ń ṣe eléyì ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá ṣe àwọn ènìyàn, mo máa rí dá ju pé mo lọ bẹ̀ wọ́n, àti láti dá yé pé wọ́n ń ṣèdáríjì tí ó dá sí mi náà, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára láti parí ìjà.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi máa ń dúró dáradára, mo dẹ̀ máa ń lò ó láti fi ṣe àwọn iṣẹ́ tí wọ́n ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé àwọn eleyi je nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà ni órekoòre, mo dẹ̀ máa lò wọ́n fún àwọn iṣẹ́ tí ó pọ̀ tí mo nílò láti ṣe dáradára náà ṣe.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Láti máa jí ní òwúrọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mọ́ dẹ máa ń ṣe eléyìí ná ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nítorí pé lé jẹ́ nǹkan tó ṣe pàtàkì. À mọ máa ń jí ni déédé ago máàrún ní òwúrọ̀ áti láti ṣe àwọn iṣẹ́ kan kan tí wọ́n nílò láti ṣẹ̀dúrànsí.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Àwọn oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé àwọn oúnjẹ jẹ́ oúnjẹ kan tí ó dára fún ènìyàn. Idi niyen tí mo fi máa ń jẹ irú àwọn oúnjẹ wọ̀nyí nítorí pé ó dára lọ́pọ̀lọpọ̀ fún àgọ́ ara ènìyàn.

Ṣé o máa ń wọ ìborùn? Ìborùn jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀. Nígbà tí mo bá fẹ́ lọ sí òde tí òrùn dè pọ̀ gidigidi, ìgbà yí ni mo màá wọ ìborùn. Nítorí pé, ìborùn, ìborùn jẹ́ ǹkan tí ó dára tí mo dè máa ń wọ̀. Tí òrùn bá pọ̀jù ní ara ènìyàn, ẹleyi jẹ́ ǹkan tí kò dára, ìgbà yí ni mòdè máa wọ ìborùn.

Báwo ni wọn ṣe máa ń yan àwọn alábàá ṣisepọ̀? A máa ń yan àwọn alábàáṣiṣepọ̀ ní orí àwọn ọ̀rọ̀ tió ti ṣe pàtàkì. A máa ń yan àwọn alábàásisepọ̀ láàláì pé wọ́n ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ fún wọn àti láti rí i dájú pé wọ́n ní àwọn emí isọ̀kan láti ṣisẹ́ pẹlu àwọn ènìyàn náà láàláìsí ede àyádè tàbí ìjà ní ọ̀nà kankan.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Eleyii de jẹ́ nǹkan tí ó wà nínú ekan mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ wùn mi láti ṣe elé ì náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó dè yẹ kí ènìyàn kí ó ṣe nígbà mìí tí aye ẹ̀ bá ṣi sílẹ̀ náà.

Nígbà wo ni o máa n ṣe ìmọ́tótó ilé rẹ̀? Ìmọ́tótó ilé mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dé máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí òye náà. Mo dẹ máa rí dájú pé mo ṣe eleyi nígbà tí àyè yẹn bá ṣi ṣílẹ̀ iyẹn ní ìparí ọ̀sẹ̀, boya ní ọjọ́ Saturday. Mo máa ráyè láti máa ṣe àwọn eleyii ní ọ̀nà tí ó pọ̀ gan.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ́ wùn mi láti máa ṣe. Nígbà tí mo bá ṣìná ni mo máa ń bèrè ọ̀nà.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí oòrùn bá rán iyàn ní ìgbà erùn. Irú ìgbà yìí jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidi gidi ntorí wipé mi ò fẹ́ràn ojo ìdí nìyẹn toje wipé, à, mo máa ríi dájú wípé, à, ojú ọjọ́ tí ko bá sí ò.

Ṣe ṣe o mọ àwọn aládùúgbò rẹ̀ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn tí mo nífẹ̀ẹ́ sí. Mo de mọ̀ wọ́n dáadáa, nítorí pé a jọ máa ń ṣe ṣe pàá pọ̀, a dẹ máa jọ ṣe àwọn ohun tí ó tó ṣe pàtàkì sí wa náà ní ore kóre náà papọ̀. Eléyii dè jẹ́ ǹkan tó fàá tí mọ́ fi sọ wípé mo mọ àwọn aládùúgbò mi dáadáa náà ńitori pe won jẹ́ àwọn ènìyàn tí ó dára.

Báwo ni o ṣe máa n rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó dára, ó dè jẹ́ nǹkan tí ó máa ń gba bí wákátí eyọkàn ààbò ni ọwọ́ mi. Ìyẹn ni ọjọ́júmọ́ náà nìtọ́rí pé ibi tí mo ti ń ṣe iṣẹ́ jẹ́ ibi kan tí kò jìnnà sí ibi tí mò ń gbé. Ìdí nìyẹn tó jẹ́ wípé nígbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́ kí n ṣe ǹkan tí ó ma ń pọ̀ lójoojúmọ́.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ gẹ́gẹ́ bí ènìyàn oun ni ìmọ̀ kọ̀m̀pútà. Ìmọ̀ kọ̀m̀pútà jẹ́ ìmọ̀ kan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn mọ̀. Ìdí nìyẹn tí mo fi fẹ́ kọ́ àwọn ìmọ̀ yìí, àní o fún iṣẹ́ mi àti láti ri dáju pé gbogbo àwọn nǹkan tí mo ṣe ń tẹ̀síwájú ní ọ̀nà tí ó sì dára náà ṣi.

Ṣé o máa pa fáìlì rẹ? Pamọ́. Fáìlì mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Mó de máa n ri dáju pé mo tọ́jú àwọn fáìlì yìí ní òorékóorè náà nítorí pé àwọn ǹkan tí ó ṣe pàtàkì ni. Mó de máa n ri dáju pé mo máa ń ṣe ìtọ́jú rẹ̀ láti rii wipe mo rí wọn lọ náà ní ọjọ́ iwájú.

Irú aṣọ wo ni o fẹ́ran wọ̀? Aṣọ tí mo fẹ́ran wọ̀ ni aṣọ tí ó bá dára àti àwọn aṣọ tí kò bá ní ipọn. Àwọn aṣọ tó fẹ́lẹ́ tí ó jẹ́ wí pé nígbà tí mo bá wọ̀ wọ́n, wọn kì í jẹ́ kí oru mú àwọn ènìyàn. Àwọn aṣọ yìí ni aṣọ kan tí ó dára tí mo fẹ́ran láti máa wọ̀ ní gbogbo ìgbà nígbà tí mo bá wọ̀n mí láti lọ sí òde tàbí láti jáde.

Data tí ó máa ń lò lọ́ṣẹ ṣe opọ̀ tó. Data tí mo máa ń lò lọ́ṣẹ ṣe jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀ nítorí pé òun ni mo fi máa ń ṣe àwọn iṣẹ́ tí mo máa ń ṣe ní gbogbo ìgbà. Ó de jẹ́ nǹkan tí ó dára tí mo de máa ń lò láti dárí gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe tẹ̀síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ́ gidigidi náà ṣi.

Nígbà wo ni o kẹ́yìn lọ síbi orin? Mo ṣẹ lọ síbi orin ní oṣù tí ó kọjá nítorí pé eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí dáradára láti ri daju pe gbogbo àwọn ǹkan tí mo n ṣe tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Ṣé o máa kọ̀wé pẹ̀lú ọwọ́? Láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe elé yi ni ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí oyè náà, nítorí pé elé yi jẹ́ nǹkan tí mo máa ń ṣe tí ó dẹ̀ máa ń múnú mi dùn. Idí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn elé yì dára dára. A ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tun dára tí ó de yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe náà ṣi.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékàná rẹ, láti máa tọ́ just èékàná jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí pé mo máa ń gé àwọn èékánná mi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Àti láti dájú pé mo ṣe, ah, ìtọ́jú rẹ̀ tí ó péye ní orí rẹ̀ náà. Tẹ́lẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà lóorekoòrè.

Ṣé ọmọ bí, ṣe o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó lè ṣe pàtàkì náà. Mo dà máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáradára torí pé nǹkan tí ó dára ni tí ó lè yẹ kí ènìyàn máa ṣe ní ìgbà mí tí àyè rẹ̀ bá ṣe sílẹ̀. Daradára náà nìí sìn.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Látí tọ́jú ara mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dè máa ń ṣe eléyí ni ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà to yẹ. Láàkọ́kọ́, mo máa ń tọ́jú ara mi gidigidi. Mo dè máa ń rí i dájú pé mo ṣètò àwọn ǹkan sílẹ̀ tí ó dè dára àti láti rí i dájú pé mo ṣe àwọn ẹ̀rọ ìlera fún ra mi náà ṣe.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá, mo jẹ́ ẹnìkan tí ó máa ń jẹ ẹran. Nítorí pé ẹran jẹ́ nǹkan tí ó dára lára ènìyàn. Ìdí nìyẹn tó jẹ́ pe mo fi máa ń jẹ ẹran. Ẹran jẹ́ nǹkan tí ó dára. Ó dẹ̀ jẹ́ nǹkan tí dókítà sọ fún mi pé kí n máa jẹ naa nípa ìdí èyí, mo jẹ́ ènìyàn tí ó máa ń jẹ ẹran. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi láti máa jẹ naa.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Látí rántí àwọn àdéhùn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe àwọn ẹlẹ́yi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nítorí wipé wọ́n jẹ́ nǹkan tó yẹ kí ènìyàn máa ṣe. À mọ́ dẹ̀ máa ń kó àwọn àdéhùn sílẹ̀ nígbà tí mo ba ní àdéhùn pẹ̀lú àwọn ènìyàn. Kíkọ wọ́n sílẹ̀ jẹ́ kí n máa rántí wọn ní dáradára sí.

Ṣé o máa ń fún òṣìṣẹ́ ní owó àfikún láti fun òṣìṣẹ́ ní owó àfikún? Kì í nṣe nǹkan tí ó burú, mo òde máa ń ṣe eléyìí nígbà mìí na tí aye rẹ̀ bá ṣi ṣile boya, nígbà tí wọ́n bá ṣiṣẹ́ ju wákàtí lọ àbí tí wọ́n bá ṣiṣẹ́ ju oju ìwọ̀n ìgba yii máa fún wọn ní owó àfikún.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga ni mo ṣe iṣẹ́ ọ̀fẹ́. Eleyi dẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn tí inu mi dẹ máa ń dùn sí i náà. Ìgbà yẹn mo ṣe ìrànwọ́ fún àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ wípé mi ò dẹ kí ń gba owó lọ́wọ́ wọn náà. Eleyi dẹ jẹ́ ǹkan tí mo ṣe ní orekore naa tí ó dẹ jẹ́ ǹkan tí ó tun fiinu mi dùn.

Ṣé o mọ bí a ti ń jẹ, tí a ti ń ṣe oúnjẹ? Bí a ti ń ṣe oúnjẹ jẹ́ nǹkan tí mo mòó ṣe gidigidi, ó dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn sì nàá. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ẹlẹyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára tí ó ṣi yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà náà si.

Èso wo ni mo fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn jẹ ju ni èso tí a mọ̀ sí èso ápù. Èso ápù yìí jẹ́ èso kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de wun mi latí màá jẹ ní gbogbo ìgbà náà. Àwọn èso yìí jẹ́ èso kan tí mo fẹ́ràn gidi gidi torí pé wọ́n jẹ́ èso kan tí ó dára tí ó yẹ kí àwọn ènìyàn kí wọ́n máa jẹ náà. Ìdí nìyẹn tí mo fi máa ń jẹ èso yìí.